Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ímeélì mi, tí bá ti fẹ́ ṣí ímeélì mi, màá lọ sí ímeélì mi, màá ṣi inbox, màá wo àwọn, ẹ, màá wo àwọn méséjì tó bá wà nínú íméelì mi, màá lọ sí drafts mi, màá wo àwọn ìbánisọ̀rọ̀ tó bá ti dà sínú íméelì mi. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni màá ṣe ímélì mi.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Orúkọ ẹranko ọ̀sìn mi ni ajá. Orúkọ ajá mi jẹ́ gẹ́gẹ́ bí Scott. Scott ni orúkọ ajá mi. Mo ra ajá mi ní ọdún twenty twenty-three, àti ìgbà yẹn mo fẹ́ràn ajá mi gidi gan.

Bẹ́ẹ̀ni, nígbà kọ̀ọ̀kan mo máa ń jẹ oúnjẹ tó kù bí ìrẹsì. Ni àná mo se ìrẹsì ní alẹ́ àná. Lára ìrẹsì tó kù náà ni mo sì jẹ ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ tí ń sè. Èyí tó kù náà màá tún jẹ ní alẹ́ yìí.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Mo gun ọkọ̀ ojú omi fún ọdún mẹ́rin nígbà tí mo lọ sí ilé ìwé gíga. Ọdún mẹ́rin ni mo fi máa ń gún, ni mo fi gun ọkọ̀ ojú omi, àti pé tí bá lọ sí, tí bá rìn, èèh, ìrìn àjò lórí omi náà, mo máa ń lo ọkọ̀ ojú omi.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi. Nígbà mìíràn tí bá ní ìṣòro níbi iṣẹ́, mo máa ń bá ọ̀gá mi sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí mo ní níbi iṣẹ́. Wọ́n de máa fún mi ṣe àlàyé fún mi bí mo ṣe lè dojúkọ wọ́n àti àwọn èrò ẹsẹ̀ tí máa gbé láti lè borí àwọn ìṣòro ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí. Ni ọjọ́ kan, mò ń lọ sí ilé ọ̀rẹ́ mi. Ó fún mi ní àpèjúwe ọ̀nà láti dé ilé rẹ̀. Ṣùgbọ́n àpèjúwe ọ̀nà náà ó ṣú mi lójú. Mo dẹ̀ gbàgbé ọ̀nà, ṣùgbọ́n nígbà tí mo máa pe ọ̀rẹ́ mi, ó tọ́ka sí ọ̀nà tí màá gbà dé ile e. Mo dẹ̀ gbàá, mo dẹ̀ dé ile e.

Mo fẹ́ràn, mo fẹ́ràn láti máa wọ aṣọ àǹkárá. Mo fẹ́ràn aṣọ àǹkárá láti ọmọdé mi. Aṣọ àǹkárá jẹ́ lára àwọn aṣọ tó fi ń mọ àwọn ọmọ Yorùbá. Ó dè máa ń tọ́ka sí àṣà Yorùbá wa náà.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn mi mo máa ń lò nígbà tí mo bá jáde tó ń bá ràn án, tóruń bá ràn jù, ó máa, ó máa wo ọrùn máa ń wo ojú. Ṣùgbọ́n tí bá wọ gíláàsì ọrùn, ọrùn òní láyè láti wọ ojú mi. Gíláàsì ọrùn á dí ọrùn lọ́wọ́ láti bọ́ sí ojú.

Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ni ìlú, ìlú ará òkè òyìnbó. Ìlú ará òkè òyìnbó, orúkọ ìlú ará òkè òyìnbó tí mo fẹ́ lọ ní ìsinmi ni Greece ní Maldives Island ní Greece ni mo ti fẹ́ lọ sí ìsinmi.

Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi ni tí bá ti jí ní àárọ̀ kùtù, màá wẹ̀, màá wọṣọ, màá múra ibi iṣẹ́, màá dẹ̀ lọ sí ìdi mọ́tò. Ti bá dé ojú títì, màá dúró de ọkọ̀ tá gbé mi lọ sí ibi iṣẹ́. Bí mo ṣe máa ń dé ibi iṣẹ́ mi nìyẹn, mo máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi ni, ní ibi iṣẹ́, tí iṣẹ́ bá ti wà fún òṣìṣẹ́ kankan, a máa ní láti fún òṣìṣẹ́ kankan ní iṣẹ́ wọn tó máa ṣe. Òṣìṣẹ́ kọ̀ọ̀kan ní iṣẹ́ pàtàkì kan tó máa ṣe ní ibi iṣẹ́. Iṣẹ́ kọ̀ọ̀kan oun ni won máa kojú sí ní ibi iṣẹ́.

Àkókò mẹ́sàn-án ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Oúnjẹ alẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti jẹ kó ba lè ní agbára, kó ba lè ní agbára láti sinmi fún alẹ́ ọjọ́, láti gbogbo iṣẹ́ tó ti ṣe ní àárọ̀ títí di alẹ́. Nítorí náà oúnjẹ alẹ́ ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó, mo máa ń lo WiFi Glo smile, ó dẹ́ dára púpọ̀ gan, torí ó máa ń ṣiṣẹ́ gan, kò ní ìdádúró kankan, ó dẹ́ mo nífẹ̀ẹ́ láti máa lò ó fún isẹ́. Nígbà tí ba ń ṣiṣẹ́, mo nífẹ̀ẹ́ láti máa lo WiFi.